Ìgbádùn mi ni àkókò tí mo máa ra ẹja tútù, mà wá jókòó pẹ̀lú mọ́tínà, pepper soap ni o. Mà wá jókòó, mà jẹun, mà fara balẹ̀ jẹ́, mà mú mọ́tínà lè lórí. Àkókò ìgbádùn mi ni.

Oníwà tútù ni mí, oníwà pẹlẹ́ sí ni mí, mi n ṣe oní jàgídíjàgan, mi sì kìí jà, onísúurú ni mí. Ẹnikẹ́ni tí ó bá ń gbé ní àyíká mi, wọ́n á gbádùn mi dáradára torí pé oníwà pẹlẹ́ àti onísúurú ni mí.

Bí mo ṣe máa ń múra náà ni mo ṣe máa ń múra. Kò sí ìmúra pàtàkì kan dé oníbàárà mi. Màá múra sílẹ̀, bii ení lọ sọ́jà ni, bá dẹ́ ti débẹ̀, oníbàárà mi bá dé, gbogbo nkan tó bá fẹ́ máa tàá fún un. So mo máa ń múra lẹ̀ de oníbàárà mi.

Kò sí oúnjẹ tí mi lè jẹ lọ́sàn. Mo lè jẹ ìrẹsì ní ọwọ́ ọ̀sán, mo sì lè jẹ òkèlè ní ọwọ́ ọ̀sán, mo lè jẹ ẹ̀wà, mo lè jẹ iṣu. Oúnjẹ tí bá tó bá ọ̀sán bá ká mọ́ mi, òun ni mo máa ń jẹ. Mi ò ní pàtàkì oúnjẹ kan tí màá ń jẹ lọ́sàn.

Fóònù alágbééká tí mò ń lò, òun ni wọ́n pè ní ẹ̀rọ Tecno Camon forty Pro. Òun ni fóònù tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, mo sì fẹ́ràn fóònù náà.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìrẹ̀lẹ̀. Tó bá je ọwọ́ àárọ̀, ẹ̀ka àárọ̀, tó bá je ọwọ́ ọ̀sán, ẹ̀ka ọ̀sán, tó bá jẹ́ ọwọ́ alẹ́ àbí ẹ kú ìrọ̀lẹ́, bótí lè bá ṣú dáadáa, ẹ̀ka alẹ́ sá, ẹ̀ka alẹ́ ma.

Mo fẹ́ràn láti máa pe àwọn oníbàárà mi láti máa bèèrè àlàáfíà wọn. Bóyá yálà àwọn oníbàárà mi tipẹ́tipẹ́ tàbí àwọn oníbàárà mi tuntun tó ń bá mi rajà, mo máa ń bèérè àlàáfíà wọn.

Àwọn èròǹgbà mi fún iṣẹ́ ọjọ́ iwájú, òun ni láti lu àlùyọ lórí iṣẹ́ mi àti láti fi iṣẹ́ náà gbé ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sókè láti fi ran àwọn ènìyàn lọ́wọ́ k'awọ́n náà lè jẹ ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Mo fẹ́ràn láti máa fi ọwọ́ mi kọ ìwé. Kì í ṣe gbogbo nǹkan ni èèyàn máa ń gbé lọ sórí ẹ̀rọ kọ̀m̀pútà. Èèyàn ma máa ń fi ọwọ́ mi kọ ìwé bíi lẹ́tà àbí àwọn ọjà mi.

Mo ti sọ tẹ́lẹ̀ rí wípé mi kì ń ṣe Mùsùlùmí. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n máa ń lo aṣọ ìbòjú. Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni èmi, a kì ń lo aṣọ ìbòjú. A máa ń ṣí ojú wa sílẹ̀ ni.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọ́pọ̀ torí orin jẹ́ ìkan nínú àwọn ǹkan tí mo yàn láàyò. Mo fẹ́ràn láti máa kọrin láti máa yin Ọlọ́run, láti máa gbé Ọlọ́run ga àti wi pé orin máa ń mú inu mí dùn.

Bí a ṣe máa ń bọ ènìyàn lọ́wọ́, èmi náà ṣe máa ń bọ àwọn ènìyàn lọ́wọ́. Tí mo bá fẹ́ kí àwọn ẹlòmíràn wàá na ọwọ́ wa pé kí n bọ àwọn lọ́wọ́, èmi náà sì na ọwọ́ sí wọn, màá bọ wọn lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀

Mo máa ń jí ní dédé aago márùn-ún kọjá ni àkókò tí màá ń jí. Ti bá sì ti jí ní àkókò yìí, màá gba àdúrà, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí di dá mi sí, tó dá mi sí. Màá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Ìrìnàjò mi láti ilé lọ sí ibi iṣẹ́, ó máa ń gba bi ìṣẹ́jú mẹ́ẹ̀dógún sí ogún ìṣẹ́jú lọ́wọ́ mi, ṣùgbọ́n tí sunkẹ́rẹ́ fàkẹ́rẹ́ ọkọ̀ bá wà lọ́nà nígbà mìíràn, mo lè wá lo ọgbọ̀n ìṣẹ̀jú.